Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni pé, mo nílò láti dé ibiṣẹ́ ní ago méjì àárọ̀. Lẹ́yìn tí n bá dé ibi iṣẹ́ tán, mo nílò láti gbaradì fún ìpàdé ráńpẹ́ tí yóò ṣẹlẹ̀ fún wákàtí kan. Lẹ́yìn náà ni máa bẹ̀rẹ̀ sí ń gba ìpè wọlé láti ọ̀dọ̀ àwọn oníbàárà wa. Àwọn oníbàárà míì wọ́n ò gbọ́ èdè Yorùbá tó jẹ́ èdè abínibí wa. A nílò láti gba ògbufọ̀ fún wọn.

Tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi, ìfarabalẹ̀ tó péye ni mo máa ń ní nítorí wípé oníbàárà wa ṣe pàtàkì àti pé ìtẹ́lọ́rùn wọn ò ṣe kókó sí wa. Kó má bá sì dàrú dàpọ̀, mo nílò láti kọ́kọ́ fi ara balẹ̀ náà, tí bá sì fi ara balẹ̀, màá wá sọ fún àwọn oníbàárà wa pé kí wọ́n ṣe sùúrù.

Ní gbogbo eré ìdárayá tó wà, elé ti mo fẹ́ràn jù ni bọ́ọ̀lù àfi ẹsẹ̀ gbá. Mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé gbogbo ìgbà tí bá ti ń wo bọ́ọ̀lù àfi ẹsẹ̀ gbá, inú mi máa ń dá jú yàtọ̀ àti wípé ó dára fún ìlera ara wa láti máa wo nǹkan tó mú inú wa dùn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbòbò òórùn sí ara ní gbogbo ìgbà. Nítorí pé mo jẹ́ ẹ̀dà alààyè tí kò fẹ́ràn òórùn rárá. Ojoojúmọ́ ayé yìí ni mo máa ń fi ìdáàbòbò òórùn sí ara. Yálà tí n bá lọ sí ibi iṣẹ́, ilé ìjọsìn tàbí tí n bá fẹ́ lọ ṣe fàájì òpin ọ̀sẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń ríi dájú wípé mo fí ìdáàbòbò òórùn sí ara ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí, kódà òun ni mo gùn wá sí ibi iṣẹ́ ní àárọ̀ yìí. Ohùn pàápàá ni mo gùn lọ sí ọjà ní àná nígbà tí mo fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ fún èmi àti ìdílé mi. Gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé tí kò ní ọkọ̀ ayọ́kọ́lẹ́ kankan, alùpùpù ni mo máa ń fi ṣe ẹsẹ̀ rìn lọ sí ọ̀nà tó bà jì.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò ní gbogbo ìgbà, nítorí pé mo jẹ́ ẹni tó jẹ́ pé mo fẹ́ràn ìpè fídíò dáradára. Ní gbogbo ojúmọ́ ayé yìí ni mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ará ilé mi nítorí pé a kò sí ní ìlú kan náà, ibi tí wọ́n wà sì jìnnà sí mi dáradára.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Taa bá ní pé ká ká a ní ìní tàbí èjì, yóò sì máa sún mọ ọdún mẹ́wàá àbí ogún ọdún tí mo ti gun ọkọ̀ yìí kẹ́yìn. Mo gun ọkọ̀ yìí kẹ́yìn nígbà tí mo fẹ́ ṣí kúrò ní ìlú wa wá sí ìlú tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí nítorí idí ẹ̀yí ó ti ṣe díẹ̀